Ṣé o ti rò pé oṣù tí a bí wá sí lè ní ìtumọ̀ pàtàkì nínú ìgbésí ayé wa? Ṣé o mọ̀ pé àkókò tí a bí wá sí le ní ipa lórí ìrònú àti ayọ̀ wa? A bí mi ní oṣù Kejìlá, oṣù ayọ̀ àti ìparí ọdún. Ní oṣù yìí, àwọn ènìyàn máa ń ṣe ayẹyẹ inú sì máa ń dùn káàkiri. Mo máa ń ní ayọ̀ pé a bí mi sí àkókò ìdúpẹ́ àti ìrètí tuntun fún ọdún tó ń bọ̀. Oṣù Kejìlá jẹ́ kí ń rántí ayọ̀, ìbáṣepọ̀ àti ìbẹ̀rẹ̀ tuntun.

Ṣé o ti rò pé dídé ní àkókò lè fi ìbáwọ àti ìdájọ́ ọkàn hàn? Ṣe o mọ̀ pé ẹni tó bá dé ní àkókò máa ní ìtùnú àti ìṣètò dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti dé síbi tí mo bá ń lọ ní àkókò. Nígbà tí mo bá dé ní àkókò, mo máa rí pé ohun gbogbo ń lọ dáadáa. Ó jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìdákẹ́jẹ́ kí n sì fi ìbáwọ hàn sí àkókò àti sí àwọn ènìyàn mi.

Ṣé o ti rò pé bíbèrè ìrànlọ́wọ́ kìí ṣe àmì àìlágbára bí kò ṣe àmì ọgbọ́n? Ṣé o mọ̀ pé ìbèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ dáadáa lè dín àkókò àti ìṣòro kù? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nígbà tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ, mo máa ń tọ̀ wọ́n lọ́ kin lé l'óye, mo máa ń tọ̀ wọ́n lọ́ kin lé l'óye ohun tó ń ṣẹlẹ̀. Èyí yìí kọ́ mi pé ìbèrè ìrànlọ́wọ́ jẹ́ apá kan pàtàkì nínú ẹ̀kọ́ àti ìdàgbàsókè.

Ṣé o tí rò pé ṣíṣe ní ita gbangba le mú agbára àti ayọ̀ bá ọ? Ṣé o mọ̀ pé afẹ́fẹ́ tuntun àti irin díẹ̀ lè da ara àti ọpọlọ rẹ lórí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ita gbangba. Nígbà tí mo bá ṣiṣẹ́ ní ita, mo máa ń ní ìtùnú, mo sì ń rí ààyè dáadáa. Ó ń fún mi ní agbára ó sì ń jẹ́ kí inú mi dùn. Iṣẹ́ yìí kọ̀, iṣẹ́ yìí kọ́ mi pé ṣíṣe, iṣẹ́ yìí kọ́ mi pé ṣíṣe pẹ̀lú àyíká jẹ́ ohun tó da fún ìlera àti béèsì.

Ṣé o ti rò pé àgbára òjò lè ran ilé lọ́wọ́ àti ya omi òjò sílẹ̀ dáadáa? Ṣe o mọ̀ pé ìṣètò omi òjò dáa, ó dè le dín ìṣòro omi kù. Bẹ́ẹ̀ni mo ní àgbála òjò ní ilé wa. Nígbà tí ojo bá rọ̀, omi máa ń lọ síbẹ̀ láì dá ilé rú àti láì dá ilé rú. Iyen jẹ́ kí àyíká wa mọ́ kí ilé sì máa wà ní ààbò kí ilé sì máa wà ní ààbò. Irú ìkànnì pé ìṣètò ilé dáadáa jẹ́ ohun pàtàkì fún ìtùnú.

Ṣé o ti rò pé ohun tí o bá ṣe kí o tó lọ sùn lè ní ipa lórí bí o ṣe máa sùn? Ṣé o mọ̀ pé ìmúrí sí isun dada lè mú ìtùnú àti ìsinmi bá ọ? Kí n tó lọ sùn, mo máa ń wẹ ará mi jẹun díẹ̀ kin sì gbadura. Mo tún má a yá fóònù sílẹ̀ kín lè sinmi dada. Nígbà tí mo bá ṣe gbogbo èyí, inú mi máa balẹ̀ mo sì máa sùn pẹ̀lú ìtùnú.

Ṣé o tí rò pé jíjòkò l'ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀ le jẹ́ kí ìrìn àjò dùn síi? Ṣé o mọ̀ pé fífi ojú wo àyíká lè mú inú ẹni balẹ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Nígbà tí mo bá jókòó níbẹ̀, mo máa ń wo ọ̀nà, ilé àti ènìyàn tó ń kọjá. Ó ń jẹ́ kí ìrìn àjò mi dùn, mo sì máa ní ìtùnú títí dé ibi tí mo ń lọ.

Ṣé o ti rò pé yíyan àkàrà tó dá lè mọ́ ayọ̀ àti ìtẹ́lọ́rùn bá ọ nígbà oúnjẹ? Ṣe o mọ pe jíjẹ oun ti o féràn le fún ọ ní agbára àti inú dídùn. Fún mi, àkàrà tó ti mo féràn jùlọ ni àkàrà pẹ̀lú ẹ̀fọ́ àti ata. Nígbà tí mo bá jẹ ẹ́, o jẹ́ kí inú mi dùn gan, o sì ń fún mi ní agbára fún ọjọ́. Èrìí ìfihàn pé jíjẹ oun tí o féràn jẹ́ apá kan pàtàkì nínú ayọ̀ ojoojúmọ́.

Ṣé o rò pé, mímọ ìgbà tí ọjà tuntun yóò jáde lé ràn olọ́wọ́ láti pèsè ohun tí o fẹ́ ní àkókò? Ṣé o mọ̀ pé àkóso ìgbà yìí ìgbà yóò jẹ́ kó ma kó máa ṣe àkókò rẹ dáadáa. Mo rántí nígbà tí ọjà tuntun yóò jáde kí n lè lọ ra ohun tí mo fẹ́. Mo máa ń ṣe àkóso àkókò mi kí n lè dé ní ọjà nígbà tó yẹ. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mo ní ìtẹ́lọ́rùn pé mo rí ohun tí mo fẹ́.

Ṣé o tí rò pé wíwọ fìlà le, fìlà da kò, kò lè mú kí aṣọ rẹ wúẹ̀ àti kí o ríra? Ṣé o mọ pé wíwọ fìlà tó tọ́ ń fi ìtẹ́ lọ́rùn àti ìgboyàn ya hàn? Bẹ́ẹ̀.ni, Mo máa ń wọ fìlà ní gbogbo ìgbà àti nígbà mi mi kì í wọ̀, kì í ṣe gbogbo ìgbà mo máa ń wọ. Nígbà tí mo bá wọ, ó jẹ́ kí aṣọ mi wú mi dáadáa. Ìgbà tí miì bá wọ, torí pé kò wù mí láti wọ̀ ni, mo sì ní ìtẹ́ lọ́rùn pé mo, mo máa dáàbò bo orí mi àti mo máa fi àṣà mi hàn.

Ṣé o ti rò pé àtunlo ǹnkan lè dín ìdọ̀tí kù àti kí ó ran àyíká lọ́wọ́? Ṣé o mọ̀ pé fífi ohun tó ti lò ṣe mí lè jẹ́ ànfàní fún gbogbo wa. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtunlò ǹnkan ní ilé mi. Mo máa ń tún àpótí fílọ́sì àti àwọn ohun tí tó ti lò ṣe mí. Ìṣe yìí ràn mí lọ́wọ́ láti dá àyíká mi mọ̀. Ó sì ń kọ́ mi pé ìtọ́jú àyíká jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé wa.

Ṣé o tií ropé́ ṣíṣe ìgbéjáde lè ràn ọ́ lọ́wọ́ láti fi ìmọ̀ rẹ hàn àti láti ní ìbáṣepọ̀ dáadáa? Ṣé o mọ̀ pé ìmúlò ọgbọ́n rẹ ní ìgbéjáde lè ṣe ìyàtọ̀ sí àṣeyọrí rẹ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Nígbà tí mo bá ń ṣe é, mo máa ń kọ́ ẹlòmíràn nípa iṣẹ́ mi, mo sì fi ìmọ̀ mi hàn. Ríìyí ràn mí lọ́wọ́ láti ní ìgboyà kí n sì ní àkóso dáadáa ní ibi iṣẹ́.

Ṣé o rò pé yíyan alábàáṣiṣẹ́pọ̀ tó dá léèrán iṣẹ́ rẹ lọ́wọ́ àti láti ní àṣeyọrí? Sé o mọ̀ pé àfiyèsí pẹ̀lú ìmọ̀ ìwúlò ọgbọ́n lè ṣe ìyàtọ̀ pẹ̀lú ẹni tí o bá ń bá ṣiṣẹ́pọ̀? Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìmúlò ọgbọ́n àti ìmọ̀ra. Mo máa ń wo bí ẹni ṣe lè ṣiṣẹ́ tó, bí ẹni ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn mi, àti bí ìwà ẹni náà ṣe rí. Irú yìí kọ mi pé yíyan alábàáṣiṣẹ́pọ̀ tó dá jẹ́ bọ́tínì sí àṣeyọrí gbogbo iṣẹ́.

Ṣé o ti rò pé kíkọ̀wé pẹ̀lú ọwọ́ lè jẹ́ kí ìmọ̀ rẹ hán àti kí o ní ìṣètò dáadáa? Ṣé o mọ̀ pé fífi ọwọ́ kọ̀wé lè fi àkóso àti àfojúsùn hàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nígbàtí mo bá ń ṣe ìṣètò tàbí ṣe àkọsílẹ̀ fún iṣẹ́. Nígbàtí mo bá ṣẹ́, ó ń ràn mí lọ́wọ́ láti ṣètò ohun tí mo fẹ́ ṣe, mo sì ní ìtẹ́lọ́rùn pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú àkóso. Ìrí yìí kọ́ mi pé kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ apá kan pàtàkì nínú iṣẹ́ àti ìgbésí ayé.